Irú fóònù alágbeéka wo ni ó ń lò? Iru foonù alágbèéká wo ni òuń lò?

Ìgbà wo ni o kẹ́yìn lọ sí ibi orin? Ti ibi orín. Ìgbà wo ni o kì í lọ sí ibi orin?

Kí ni o máa ń wọ̀ nígbà tí o bá lọ sùn? Ǹkan tí èmi máa ń wọ̀ tí èmi bá ti fẹ́ lọ sùn ni aṣọ ìbusùn mi. Aṣọ yìí máa ń fẹ́lẹ́, ó jẹ́ aṣọ tí je pé tí n bá ti wọ̀, tí n bá ti ń sùn, ooru o kì n bò mi. Ó máa ń, ó, ó máa ń fẹ́lẹ́ gidi, ó de máa ń jẹ́ kí atẹ́gùn wọlé. Kì í ṣe aṣọ tí mo máa ń wọ̀ ń ṣeré àbí tí mo máa ń wọ̀ lọ síbi iṣẹ́. Ṣùgbọ́n aṣọ yìí máa ń fẹ́lẹ́ gidi. Ó dejẹ́ aṣọ toje pé mo, ìgbà tí n bá fẹ́ lọ sùn nikan ni mo máa ń wọ̀.

Kí ni oúnjẹ àkàrà tí o fẹ́ràn jù? Oúnjẹ àkàrà, temi fẹ́ràn ni moinmoin. Moinmoin jẹ́ oúnjẹ tí a lè fi ẹ̀wà ṣe. So ẹ̀wà là fí ń ṣe moinmoin àti àkàrà and moinmoin dè ní ó dàbí àkàrà ni ṣùgbọ́n wọ́n máa ń ṣe àkàrà, wọ́n maa n din. Ó dẹ̀ dùn gidi nítorí pé ohun èlò tán máa ń lò sí òun, ó máa ń jẹ́ kó yàtọ̀ sí àkàrà, ó dẹ̀ máa ń dùn. So oúnjẹ àkàrà tí mo fẹ́ràn jù náà ni moinmoin. Moinmoin jẹ́ oúnjẹ ọ̀tọ̀ tí ó yàtọ̀ lọ́pọ̀lọpọ̀. Ó dẹ̀ jẹ́ oúnjẹ tí àwọn ọmọ èdè Yorùbá eh tí wọ́n nífẹ̀ẹ́ sí nítorí pé ó ń jẹ́ oúnjẹ ọ̀tọ̀ ni.

Omi tó máa ń mu lójoojúmọ́ pọ̀ tó. Ní fún èmi lójoojúmọ́, ó máa ń pọ̀ tó gálọ̀nù, gálọ̀nù kan ló, bí mo ṣe máa ń mu té-- mo lè mu díẹ̀ láàárọ̀ kí n mu ìdá-- dé, dé ìdájí ní ọ̀sán kí n máa mu ìtúkù lálẹ́. Ṣùgbọ́n mo máa ń mu omi tó pọ̀ gidi. Omi tí yóò dẹ́ pọ̀ tí ènìyàn bá ń mu dáadáa lójoojúmọ́ kò ní jẹ́ kí àìsàn àbí kí, kí ó máa rẹ̀yàn. Omi máa ń fún ènìyàn ní agbára. Nítorí náà tí èmi bá fẹ́ mu omi, ó máa ń pọ̀ gidigidi. Ó máa ń pọ̀ tó bá dẹ́ ti mú, tó bá ti pọ̀ bẹ́yẹn, ó máa ń fún mi lókù ní okun àti agbára láti fi lè ṣiṣẹ́, láti fi lè ṣe ohun tí n bá fẹ́ ṣe dáadáa ní ọjọ́ náà. Omi náà máa ń pọ̀, ó máa ń to gálọ̀nù kan tàbí ó, ó máa ń to gálọ̀nù kan, ó lè máa ń pọ̀ gidi.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà. Mo sì ní fìlà tó pọ̀. Ọ̀, mo ní fìlà tó máa lọ bí mẹ́wàá nílé mi. Mo dẹ̀ máa ń wọ̀n wọn ní oyè àkókò tí mo bá ti nílo ẹ̀. Àwọn mí mo máa wọ̀n wọn lọ sí, ẹ́, lọ sí ṣíṣe. Àwọn mímu máa wọ̀n wọn lọ sí ibi iṣẹ́. Mo dẹ̀ máa ń wọ àwọn kan jáde lọ ṣeré pẹ̀lú àwọn ọ̀rẹ́. Fìlà dára púpọ̀ nítorí pé ìgbàkígbà tí mo bá wọ fìlà, ó máa ń dáàbò bo orí mi. Kò ní jẹ́ kí oòrùn pa mí. Ó dẹ̀ ní jẹ́ kí nǹkan fẹ́ sí mi lójú. So fìlà dẹ̀ máa ń ràn mí lọ láti, ẹ́ẹ́, dáàbò bo mi tí mo bá ti, tí òjò bá ti ń rọ̀. Fìlà dára púpọ̀ púpọ̀. Ó dẹ̀ máa ń, ó dẹ̀ máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ní ara èèyàn. Nítorí náà mo máa ń wọ fìlà. Fìlà dẹ̀ sì dára.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù lọ ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò pàtàkì tó ṣe, àwọn ohun èlò tó ṣe pàtàkì lọ ní ibi iṣẹ́ tèmi ni àwọn nǹkan tó máa ń dáàbò bo mi tí m'bá ti ń ṣiṣẹ́. Àwọn ìdáàbò bo, èé, iṣ-- àwọn irinṣẹ́ ìdáàbò bo wọ̀nyí ló máa ń pa wímọ̀ nínú ewu tí ó bá ti di pé mò ń ṣiṣẹ́ lọ. Ẹ̀h, ohun ìjàmbá dẹ̀ fẹ́ ṣẹlẹ̀, òun ló máa ń pa wímọ̀ tí ò ní jẹ́ kí nǹkan ṣe mi. Tàbí àwọn ohun tí mò ń sọ ni ó máa dáàbò bo mi tí ẹnikẹ́ni bá fẹ́ ní ìjàmbá àbí tí nǹkan burúkú bá fẹ́ ṣẹlẹ̀. Nítorí náà, àwọn nǹkan tó ṣe pàtàkì nínú ayé èèyàn ní ibi iṣẹ́ ni tí èèyàn bá ní àwọn ohun èlò tó lè dáàbò bo èèyàn nínú, ewu níbi iṣẹ́. Nítorí tí nǹkan ìjàmbá bá lọ ṣẹlẹ̀, ó lè fà emí lọ tàbí kó sọ́yàn di alábọ̀ara.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pizza? Àwọn tí mo fẹ́ràn lórí ẹ náà ni bó ṣe máa ń dùn. Pizza ó jẹ́ oúnjẹ tí ẹ pé gbogbo ayé ló fẹ́ràn, ó dà máa ń dùn lọ́pọ̀lọpọ̀. Ehn ó jẹ́ oúnjẹ tí ẹ pé kò sí ẹnikẹ́ni tí ò ní ìfẹ́ sí atọmọdé àtàgba. Àwọn òǹjá tó fi ṣe, tó fi ṣe ómi ẹ ló jẹ́ ohun tó yàtọ̀ tó dà jẹ kí ó fi dùn. Pizza dùn lọ́pọ̀lọpọ̀ ó de, ó de, eh ķò de ṣẹ́nbọyì tí o fẹ́ràn ẹ. Mo fẹ́ràn ẹ lọ́pọ̀lọpọ̀ nítorí pé mo, ó dáa lára ó dà ní ṣàrà lórí.

Ṣé o máa ń wo àwọn ètò tẹlifíṣàn? Mo máa ń wo àwọn ètò tẹlifíṣàn lọ́pọ̀lọpọ̀. Mo ní tẹlifíṣàn tó tóbi nílé mi tí mo sì máa ń wo àwọn eré oní tàgé tó pọ̀ gidi. Tí o bá ti tí mbá ti rí pé àwọn eré wọ́n ti tètè tán, màá tún lọ gba àwọn eré mi tó tún dùn, tó tún yàtọ̀. Mo máa ń wo eré tàgé ní ilẹ̀ Yorùbá. Mo sì máa ń wo ti, eyìti won n pè ní oní Gẹ̀ẹ́sì tó jẹ́ àwọn alára fun, àwọn, àwọn, àjòjì àwọn ènìyàn. Eré oní tẹlifíṣàn ó máa ń dùn, ó máa ń pa ni lẹ́rìn-ín. Àwọn eré oríṣiríṣi ló sì wà n'bẹ́ẹ̀. Àwọn eré tó lè pa eyàn lékún wà, tó lè pa ìyànlérìn-ín wà. Àwọn eré tó máa ń kọ́nilẹ́kọ̀ọ́, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni àwọn akẹ́kọ̀ọ́ máa ń lo eré ètò tẹlifíṣàn máa fi ń kẹ́kọ̀ọ́. Nítorí náà ó dáa, kó dẹ̀ síí dáa. Nítorí àwọn ètò búburú náà wà lára, eré tẹlifíṣàn mo máa ń wo lọ́pọ̀lọpọ̀.

Àwọn ìṣe ìgbọ̀nsẹ̀ wo ni ò lò? Tí ìgbọ̀nsẹ̀ bá ti ń ṣe mí, mo máa ń lo, ẹ́ ní abúlé ni mo gbé, mo máa ń lo ewé, mo sì máa ń lo omi àti ọṣẹ láti nu ìdí mi. Ó dè, tí n bá dẹ̀ tí ìgbọ̀nsẹ̀ bá ti fẹ́ ṣe mí, mo máa ń sáré lọ sí làtírìnì, ibi tí a ti máa ń yàgbẹ́, tí a ti má ń ṣe ìgbọ̀nsẹ̀. Ibẹ̀ ni màá sì mú àwọn ohun èlò mi dání. Tí n bá ti ṣe ìgbọ̀nsẹ̀ mi tán, màá wá lò ó láti fi nu ìdí mi, màá fọwọ́ mi, màá sì we náà. Lẹ́yìn ìgbà yen màá ṣẹ̀ wá mọ́.

Ṣé o ti dúró lílọ ẹ̀rọ ayárabíàṣá fún ọjọ́ kan rí? Bẹ́ẹ̀ni, ọjọ́ yẹn jẹ́ ọjọ́ mímọ ọjọ́ tí mo yà láti má lo ẹ̀rọ ayárabíàṣá. Mo yà sọ́tọ̀ nítorí pé ọjọ́ yẹn jẹ́ ọjọ́ àdúrà. Ọjọ́ yẹn mo lọ sí ibi àdúrà lọ gbàdúrà fún odídì ọjọ́ kan. Mi ò dẹ̀ gbé ẹ̀rọ ayárabíàṣá yẹn dání. Mo lọ sí ibi àdúrà mo sì lo gbogbo ọjọ́ yẹn láì fọwọ́ kan ẹ̀rọ ayárabíàṣá.

Ṣé o máa ń ṣiṣẹ́ láti ilé? Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo ti ṣiṣẹ́ láti ilé. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ni mo wọ́n ti pè mí nílé pé iṣẹ́ kan wà kí n sáré ṣe lórí ẹ̀rọ ayárabíàṣá. Ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà náà ni mo dè tí, ẹ́, gba ìpè, ìpè tó, tó, tí mo sáré ṣe iṣẹ́ nílé. Ẹ̀, àti ṣiṣẹ́ nílé, ó jẹ́ ohun tó ràn mí lọ́rùn nítorí pé iṣẹ́ mi lórí ẹ̀rọ ayárabíàṣá ni mo sábà máa ń lò láti fi ṣiṣẹ́. Ẹ̀, ọ̀pọ̀lọpọ̀ ìgbà tẹ́ni èmi ti ṣẹ́rí láti ilé.